Ní tòótọ́, ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ní àkókò tí mo wà níbí iṣẹ́ mi tó kọjá. Nígbàyẹn, a ní iṣẹ́ kan tí a fẹ́ ṣe, a sì ní láti ṣètò gbogbo ohun kohun dáadáa kí iṣẹ́ náà lè lọ dáadáa. Mo bẹ̀rẹ̀ síi kọ ìgbékalẹ̀ iṣẹ́ nígbà tí a bá fún mi ní iṣẹ́ tuntun. Kí n tó bẹ̀rẹ̀, mo kọ́kọ́ wo ohun tí a fẹ́ ṣe. Mo wo ibi tí a fẹ́ bẹ̀rẹ̀, ohun tí a fẹ́ parí àti àkókò tí a ní. Èyí ràn mí lọ́wọ́ láti mọ ohun tí mo yẹ kí n kọ sínú ìgbékalẹ̀ iṣẹ́. Nígbà tí mo bá kọ ìgbékalẹ̀ iṣẹ́, mo máa ń lo ìwé tàbí kọ̀ǹpútà. Mo máa ń kọ gbogbo ìgbésẹ̀ sílẹ̀ lọ́nà tí ó rọrùn. Mo kọ ohun tí a gbọdọ̀ ṣe kọ́kọ́, ohun tí a máa ṣe lẹ́yìn náà, àti ohun tí a máa ṣe níparí. Èyí máa ń jẹ́ kí iṣẹ́ náà rọrùn kó sì dá mi lójú. Mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́ nígbà tí mo rí pé ó ràn mí lọ́wọ́ gan. Ó jẹ́ kí n mọ ohun tí mo yẹ kí n ṣe ní gbogbo ìgbà. Ó tún jẹ́ kí n má ṣe dàrú kin mase daru tàbí gbàgbé nǹkan. Nígbà tí mo bá tẹ̀lé ìgbékalẹ̀ iṣẹ́, iṣẹ́ máa ń lọ dáadáa mo sì máa ń parí rẹ̀ lásìkò. Ní ìparí, nígbà tí mo kẹ́yìn ń kọ ìgbékalẹ̀ iṣẹ́, ó jẹ́ ní àkókò tí mo ní iṣẹ́ pàtàkì kan láti ṣe. Látàrí ìgbékalẹ̀ iṣẹ́ yàn yẹn, mo lè ṣe tọ́ra mi dáadáa mo sì lè ṣe iṣẹ́ mi pẹ̀lú ìtùnú àti ìdákẹ́jẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran wíwo àwon ìràwọ̀. Ó jẹ́ oun tó máa ń mú inú mi dùn ó sì máa ń fún mi ní ìdákẹ́jẹ́. Nígbà tí mo bá wo ọ̀run ní alẹ́, tí mo bá sì rí àwọn ìràwọ̀ tán, inú mi máa ń balẹ̀. Mo máa ń ní ìmọ̀lára rere mo sì máa ń gbàgbẹ́ ìṣòro díẹ̀. Mo máa ń fẹ́ran láti wo àwọn ìràwọ̀ ní alẹ́, pàápàá jùlọ tí ayé bá dákẹ́. Nígbà tí kò sí ìràwọ̀, tí gbogbo ènìyàn bá ti sùn, mo máa ń rí pé ọkàn mi ń sinmi dáadáa. Mo lè dúró níta tàbí jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé kí n wo bí àwọn ìràwọ̀ ṣe ń tán lókè ọ̀run. Mo tún fẹ́ran wíwo àwọn ìràwọ̀ torí pé ó máa ń jẹ́ kí n rò jinlẹ̀. Nígbà mii mo má n ro nipa ayé, nipa iṣẹ mii àti nípa ohun ti mo fẹ ṣe ni ọjọ iwájú. Wíwo àwọn ìràwọ̀ máa ń jẹ́ kí n ní ìrètí ó sì máa ń jẹ́ kí n ní ìgboyà pé oun gbogbo máa lọ dáadáa. Nígbà mí, mo máa ń wo àwọn ìràwọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ẹbí mi. A máa ń bá ara wa sọ̀rọ̀ díẹ̀, a máa ń rẹ́rìn a sì máa ń gbádùn àkókò púpọ̀. Ó máa ń jẹ́ àkókò rere gan-an torí pé a kì í yara, a kàn gbádùn ìsinmi. Mi ò ní lo ǹkan púpọ̀ kí n lè wo àwọn ìràwọ̀. Kò sì dandan kí n ní ìrìnsẹ̀ pàtàkì. Kíkán-kí n kan wo ọ̀run pẹ̀lú ojú mi nìkan, ó ti tó. Nígbà tí ọ̀run bá mọ́, tí kò bá sí- tí kò bá sí àwọn-àwọn sánmọ̀ púpọ̀, mo máa ń rí àwọn ìràwọ̀ dáadáa mo sì máa ń ní ìdùnnú ọkàn. Ni ipari bẹẹni mo fẹràn wíwo awọn irawọ gan. Ó máa ń fún mi ní ìsinmi, ó máa ń mú inú mi dùn ó sì máa ń jẹ́ kí n ní ìdákẹ́jẹ́. Ó jẹ́ oun ìrọ̀rùn ṣùgbọ́n ó ṣe pàtàkì gan ni.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn mo sì máa ń lò ó nígbà tí ọrùn bá lagbára. Nígbà tí mo bá jáde lọ́sàn tí ọrùn bá ràn gan an, mo máa ń wọ gíláàsì ọrùn mi. Ó máa ń ran ojú mi lọ́wọ́ kó má ba dùn, kó sì má ba rẹ. Mo fẹ́ran gíláàsì ọrùn mi torí pé ó jẹ́ kí n rí dáadáa níta. Nígbà tí ọrùn bá pọ̀, ojú máa ń nira láti sí. Ṣùgbọ́n nígbà tí mo bá wọ gíláàsì ọrùn, gbogbo nǹkan máa ń rọrùn. Mo lè rìn, mo lè wakọ̀, mo sì lè ṣe ohun tí mo fẹ́ ṣe láìní ìṣòro. Mo tún fẹ́ran gíláàsì ọrùn torí pé ó dáàbò bo ojú mi. Mo mọ̀ pé ọrùn lè ba ojú jẹ́ bí a kò bá ṣọ́ra. Nítorí náà, mo máa ń lo gíláàsì ọrùn mi gẹ́gẹ́ bí ìtọ́jú fún ojú mi. Ó jẹ́ ohun kékeré ṣùgbọ́n ó ṣe pàtàkì fún mi. Nígbà mí, mo máa ń wọ gíláàsì ọrùn mi torí ẹwà. Ó máa ń jẹ́ kí aṣọ tí mo wọ dára sí i, ó sì máa ń jẹ́ kí ìgboyà, ó máa ń jẹ́ kí ní ìgboyà díẹ̀. Ṣùgbọ́n ohun pàtàkì jùlọ ni pé ó ràn mí lọ́wọ́ láti rí dáadáa kí ojú mi sì lè sinmi. Ní gbogbo ìgbà, mo máa ń rántí láti mú gíláàsì ọrùn mi bá mi lọ nígbà tí mo bá ń jáde, pàápàá jùlọ nígbà oòrùn tàbí nígbà tí ọrùn bá ràn gidigidi. Mo mọ̀ pé ó máa ń wúlò fún mi. Nítorí náà, mi ò máa ń, mi ò máa ń gbàgbẹ́ ní ìparí. Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn mo sì máa ń lò ó lọ́pọ̀ ìgbà. Ó ran ojú mi lọ́wọ́, ó dáàbò bo ojú mi, ó sì máa ń jẹ́ kí n ní ìtura ní gbogbo ìgbà tí mo bá wà níta. So bẹ́ẹ̀ni, mo fẹ́ran gíláàsì ọrùn mo lè máa ń lò ó nígbà gbogbo tí ọrùn bá ràn gidigidigidi.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà dára tó, ṣùgbọ́n ó tún dá lórí bí mo ṣe ń lò ó. Owó tí mò ń rí ràn mí lọ́wọ́ láti ṣe àwọn nǹkan pàtàkì. Mo lè fi ra oúnjẹ, mo lè fi san owó ilé, mo sì lè fi ṣe àwọn àìní ojoojúmọ́ mi. Nítorí èyí, mo dúpẹ́ pẹ́ mo ń rí owó tó n ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n nígbà mí, mo máa ń rò pé owó kì í tó gbogbo ohun tí mo fẹ́ ṣe. Ìgbésí ayé ti gbo owó díẹ̀, gbogbo nǹkan sì ti wọ́n. Nítorí náà, mo máa ń gbìyànjú láti lo owó mi pẹ̀lú ìtọ́jú. Mi ò kí naa owó lásán. Mo máa ń ra ohun tí mo nílò gan lákọ̀kọ́. Mo tún máa ń gbìyànjú láti fi owó díẹ̀ pamọ́. Bí owó bá wà lọ́wọ́, ó da kí a mọ̀ bí a ṣe máa ń ṣètò rẹ̀, pàápàá jùlọ fún ọjọ́ iwájú. Kì í ṣe pé owó púpọ̀ ni mò ń rí, ṣùgbọ́n mo fẹ́ kí owó tí mò ń gbà ṣiṣẹ́ fún mi. Nígbà mí, mo máa ń ronú pé bí owó bá pọ̀ sí i, yóò dára jù. Ṣùgbọ́n mo tún mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe àti àkókò tí mo fi sì ń lo á pinu owó tí mò ń gbà. Nítorí náà, mò ń ṣiṣẹ́ takuntakun, mo sì ń retí pé nǹkan yóò dáa sí i lọ́jọ́ iwájú. Ní ìparí, bẹ́ẹ̀ni, owó tí mò ń gba dára tó fún lọ́wọ́lọ́wọ́ torí pé ó ràn mí lọ́wọ́ láti ṣe ohun tí mo nílò. Ṣùgbọ́n mo tún ń gbìyànjú láti lò ó dáadáa kí ń bá lè má naa bí ó ṣe wù mí, kí ìgbésí ayé mi kó sì lè lọ dáadáa.